Èmi ò kí ń wọ ohun òṣọ́. Mi ò wọ̀ rí, mi ò lò rí. So mi kì ń wọ̀. Mi kì ń wọ̀, mi, mi dẹ́mọ̀ni tó ń wọ̀ tó wà ní tòsí ọ̀dọ̀ mi. Ohun òṣọ́ ò kí ń ṣe nǹkan tí mò ń wọ̀. Mi, mi ò wọ̀ rí.